Mo máa ń ní ìsinmi ọdún kan lẹ́ẹ̀kan lọ́dún, tí ó sábà máa ń jẹ́ láàrin ọjọ́ mẹ́wàá sí ọjọ́ mẹ́rìnlá dá lórí ìlànà iṣẹ́. Àkókò yìí má ń jẹ́ kí n sinmi dáadáa, tún ara mi ṣe kí n sì padà sí iṣẹ́ pẹ̀lú agbára tuntun àti ọkàn tó balẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mò lè kọ lẹ́tà ìbáṣepọ̀, ìdúpẹ́ tàbí ìtọ́sọ́nà gẹ́gẹ́ bí ohun tí mo fẹ́ sọ. Nígbà tí mo bá fẹ́ kọ lẹ́tà, mo máa ń fi ìwà pẹlẹ́ hàn àti ìwà súùrú hàn, kí ó bá lè jẹ́ ìtẹ́lọ́rùn fún ẹni tó fẹ́ gbà á.

Mo má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́, ìbáṣepọ̀ tó kédéré àti ìgbọràn. Mo má n tẹ́tí sí ọ̀rọ̀ èrò wọn kí n sì fi hàn pé mo mọyẹ ìsàpá wọn. Pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìbáṣepọ̀ tó dá lórí ìtẹ́lọ́rùn àti ìtọ́jú àfiésè, ó rọrùn láti ṣiṣẹ́ pọ̀ kí ìbáṣepọ̀ náà sì jẹ́ rere fún gbògbò ẹgbẹ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń gbọ́ podcast láti kọ́ ẹ̀kọ́ tuntun, láti rí ìmọ̀lára tàbí láti gbádùn ìtàn àwọn ènìyàn. Nígbà tí mo bá ń gbọ́, mo máa ń fojú inú sí ohun tí wọ́n ń sọ kí n si ròyìn àwọn ohun pàtàkì tí ó wúlò fún mi. Podcast tún máa ń fún mi ní ìtura, ìmọ̀lára tuntun àti ọ̀nà láti ronú jinlẹ̀ lórí àwọn kókó tó yá.

Níbi iṣẹ́, mo má ń dáhùn fóònù pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ìtẹ́lọ́rùn. Mo máa ń kí ẹni tó ń pè ní ìbáṣepọ̀ tó dáa, mo sì má ń sàlàyé orúkọ mi àti ilé iṣẹ́ tí mo wà. Nígbà tí mo bá ń gbọ́ ìbéèrè wọn, mo má ń fọkàn tán kí n sì dáhùn ní kédéré, láì sọ̀rọ̀ jù tàbí fá. Ẹ̀sùn ìbáṣepọ̀ réré àti ìtọ́jú ìmọ̀lára ẹni tó ń pè jẹ́ pàtàkì gàn.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìsọdọ̀tun ọkàn nígbà mí. Mo má n gba àkókò láti sinmi, ro ohun tó ṣẹlẹ̀, kí n sì túbọ̀ pàrọ̀ ọkàn mi. Ó lè jẹ́ pẹ̀lú fífi ara mi sínú àdúrà ìmijìnlẹ́, ìrìn ní àyíká tàbí fífi iṣẹ́ ọnà hàn bí i kòwe tàbí gbọ́ orin. Ìsọdọ̀tun ọkàn má n fún mi ní ìtelọ́rùn, ìfaradà àti agbára tuntun láti dojúkọ ọjọ́ tó ń bọ̀.